Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà lórí agbádá tàbí dàǹṣíkí ma tun wa gbé fìlà aṣọ òkè sí tí wọ́n ti ṣiṣẹ́ sí lára tàbí tí wọ́n ti ṣá iṣẹ́ sí. Mo fẹ́ràn láti máa wọ fìlà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n láyé ìgbà yẹn, mi ò tún fẹ́ràn láti gun ọkọ̀ ojú omi mọ́, nítorí pé ìbẹ̀rú ṣe mí púpọ̀ ní ọjọ́ náà. Díẹ̀ ló kù kí ọkọ̀ ojú omi ẹ́ kí ó dúró sáàrín omi. Èmi kẹ́ pẹ̀lú aya àti ọmọ dẹ láwa ní inú ọkọ̀ ojú omi náà pẹ̀lú àwọn olólùfẹ́ mi.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Tó bá ṣe pé a ní láti pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, a máa pín ní dọ́gba dọ́gba ni. Tobá yẹ́ pé boya, a fẹ́ ná ẹgbẹ̀rún méjì àbí ẹgbẹ̀rún kan, tó dẹ́jẹ́ àwa mẹ́rin ni, a máa pín láàrín àwa mẹ́rin ta wà nbẹ̀ náà ni.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mba wà nínú ọkọ̀, mo lè máa gbọ́ àwọn orin jùjú tàbí orin fújì, tàbí kí máa gbọ́ orin lórí rédíò tàbí àwọn olóòtú tó bá ń sọ̀rọ̀ lórí rédíò afẹ́fẹ́

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá, rárá mi ò fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀ mi. Nítorí pé tí èeyàn bá ń jẹun nínú ọkọ̀ rẹ̀, ó máa ń fa ìdọ̀tí. Àwọn idọ̀tí yẹn sì máa ń fa oríṣìíríṣìí kòkòrò àti àwọn aáyán tó máa màá rìn nínú ọkọ̀. Nítorí náà mi ò fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀ mi.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Láti rí dájú pé ọjà mi dára, a máa ń ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ọjà mi. A máa yẹ̀ wò pé ọjà yẹn ó múnádóko, ó jẹ́ nǹkan tó yẹ pé ó ṣe é rà. A ní àwọn òṣìṣẹ́ tó máa ń ṣe àyẹ̀wò lórí ẹ̀ kó tó di pé ọjà wọ igbá. Wọ́n máa ṣe àyẹ̀wò lórí gbogbo àkóso ọjà náà láti rí pé ó jẹ́ ọjà tí ó máa tà tí ò ní ní pé àwọn oníbàárà máa máa dàpadà pé ọjà ò dára.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá, rárá mi ò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà níbití mo ní òye dé níìsín, ṣùgbọ́n nígbà tí mo wà ní èwe mo fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà. Igba mo ti wá làǹfààní láti mọ̀ wípé oúnjẹ òpópónà kò fi bẹ́ẹ̀ dára, kò ṣe ara lóge dáadáa nítorí pé àwọn tí ó máa ń ta oúnjẹ ní orí òpópónà wọ́n kì í ṣe àwọn ààyè fínifíní láti ríi pé oúnjẹ náà ó dára fún àgọ́ ara.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, pàápàá jùlọ fún boyà jẹdì tàbí fún ibà. Mo máa ń mu bí àwọn àgbo nítorí wípé ewé àti egbò òun ló dára jù fún àgọ́ ara.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mi ò kí ń tọ́jú èékánná mi dáadáa nítorí wípé mo máa ń jẹ èékánná mi lójoojúmọ́. Kò dẹ̀ ń ṣe nǹkan tí ó dára tó yẹ kí eeyan máa ṣe. Ṣùgbọ́n mo ti ń gbìyànjú láàrín ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ń sìn láti ríi pé mi ò fi èékánná sí ẹnu mọ́.

Ṣé o má a ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo má a ń dé ní àkókò. Tí nbá yẹ kí n wà níbi kan, mo má a ń ri pé mo rí dájú wípé mo dé bẹ̀ ní àkókò. Nítorí wípé àkókò ni owó. Gbogbo ohun tí yan bá ń ṣe kí ọ má a ri pé ìyán ṣé ní àkókò tó tọ́ àti tó yẹ.

Ṣé o máa ń sáré? Nígbà tí mo wà ní èwe, tí mo sì wà ní ilé ìwé girama, mo máa ń sáré pàápàá jùlọ fún ilé ìwé mi. Ṣùgbọ́n nígbà tí mo ti tọ́jú bọ́ tí mo ti dàgbà báyìí, tí n ba fẹ́ sáré a jẹ́ pe mo kàn fi ń ṣe eré ìdárayá àbí mo fi ń sàrà lóge ni.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára. Paápaa jù lọ ìpara tí mo fẹ́ràn jù ni òrí. Nítorí pé òrí yẹ́n ó ní bó ṣe máa ń jẹ́ kí ara dán. Ó sì ní bó ṣe máa ń ṣe ara lóge, tó máa ń jẹ́ kí gbogbo àjàkálẹ̀ àrùn kó máa dé ago ara.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. O yè ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́ ò lóhùn ká. Nítorí pé, gbogbo ìgbà tí bàá lọ ilé ìgbésẹ̀ ìgbọ̀nsẹ̀, mò máa ń fọ ọwọ́ mi; gbogbo ìgbà tí mo bàá bọ ẹ̀yàn lọ́wọ́, mò máa ń fọ ọwọ́ mi; tí n ba ṣí ilẹ̀kùn, tí mo tilẹ̀kùn tí àwọn ẹlòmíràn ti lò, mò máa ń fọ ọwọ́ mi. Nítorí ìmọ́tótó borí ààrùn mọ́lẹ̀.